Bẹ́ẹ̀ni, mo máa ń pa ohun ọ̀ṣọ́ sára. Ohun ọ̀ṣọ́ tí mo máa ń pa sára, mo máa ń, mo máa ń ra necklace, chain, earing àti oríṣiríṣi nǹkan mo máa ń ra sára mi. Oríṣiríṣi ohun ọ̀ṣọ́ ni mo máa ń ra sára mi, nítorí ẹ ni mo ṣe máa ń pa ohun ọ̀ṣọ́ sí ara mi gidi gan.

Bẹ́ẹ̀ni etí mi dára. Tí mo bá fẹ́ gbọ́ nǹkan púpọ̀ àbí tí mo bá fẹ́ gbọ́ nǹkan kíǹkan, etí mi dára láti gbọ́ nǹkan tí mo ba fẹ́ gbọ́. Etí mi dára púpọ̀. Ẹ̀mí, àwọn ẹ̀gbọ́n mi, àbúrò mi, ọ̀rẹ́ mi, gbogbo wa létí wa jọ dára pọ̀. Etí mi dára gidigidi gan ni. Etí mi dára.

Bẹ́ẹ̀ni, mo máa ń gba ìméèlà ìwúlò gidigidi gan. Àwọn ìméèlà aìwúlò tí mo máa ń gba maa n wá láti ọ̀dọ̀ ènìyàn púpọ̀. Àwọn ìméèlà aìwúlò tí mi ò nílò, àwọn ìméèlà látọ̀dọ̀ àwọn kọ́mpínì tí mi ò nílò, mo máa ń gba látọ̀wọ́n wọn dáadáa. Ìméèlà aìwúlò mo máa ń gba látọ̀dọ̀ wọn dáadáa gidi gan.

Adùn tí mo fẹ́ràn nínú ice cream, pọ̀ gan-an ice cream tí mo máa ń mu. Adùn ṣokoléètì, adùn vanilla, adùn oríṣìíríṣìí ni mo máa ń mu nínú ice cream. Nítorí ẹ̀ mo ṣe fẹ́ràn ice cream gidigidi gan-an ni, mo fẹ́ràn ice cream gidigidi gan-an. Adùn pé ó dùn gidigidi gan tí èèyàn bá lọ ràá ní inú ṣọ́ọ̀bù tón ti ń ta.

Eré ìdárayá tí mo fẹ́ràn jù ni kí n máa gbá game, kí n dẹ̀ máa joggy kiri. Tó bá ti di àárọ̀, mo máa joggy lọ́ọ́ bọ̀. Eré ìdárayá tí mo tún fẹ́ràn kejì ni kí n máa gbá game. Game yẹn ní èdè òyìnbó wọ́n ń pè ní Call of Duty. Tí mo bá ti gbá, a máa ń yìnbọn. Nínú eré ìdárayá náà, ó máa ń dùn gidi gan.

Bẹ́ẹ̀ni mo mọ̀ bí a ti ń wẹ̀, mo mọ̀ bí a ti ń wẹ̀ dáadáa. Bí mo bá fẹ́ wẹ̀, màá mú ọṣẹ kọ̀ọ̀kan àti oríṣìíríṣìí. Mo máa mú, mo máa fi wẹ̀. Mo máa lọ sí ilé, ilé ìwẹ̀ tí ó bá ti wẹ̀ dáadáa. Ó máa ń jẹ́ kí ara mi kó dá, kó rí dáadáa, kó dùn. Mo máa ń lọ sí ilé ìwẹ̀ dáadáa. Mo mọ bí wọ́n ṣe ń wẹ̀.

Bẹ́ẹ̀ni owó tí mo máa ń gbà láti ibi iṣẹ́ mi ó dára gidi gan. Ìdí nìyí tí mi ò ṣe fẹ́ fi iṣẹ́ mi sílẹ̀ torí owó tí mo máa ń gbà lọ́wọ́ ní ibi iṣẹ́ mi, ó dùn, ó dára fún mi. Mo fẹ́ràn, inú mi dùn sí owó tí wọ́n ń fún mi. Ìdí ìkejì tí mi ò fi kúrò ní ibi iṣẹ́ náà, ibi iṣẹ́ yìí náà wọ́n dẹ̀ wá fẹ́ràn mi púpọ̀. Wọ́n ò kí máa ń fi ìjà jẹ mí.

Bẹ́ẹ̀ni mo mọ bi a ti ń fọ̀n, mo mọ bi a ti ń fọ̀n. Lobooti mi ò bá lè tún mọ̀, mo máa lọ sí orí YouTube àti orí ǹkan tí àwọn Íńtánẹ́ẹ̀tì, mo máa lọ wo bóyá ǹkan tí mò ń ṣe ó jẹ́ ǹkan tó jigigangan tó jẹ́ pàtàkì bí èèyàn ṣe máa ń fọ̀n. Mo mọ bí wọ́n ṣe ń fọ̀n dáadáa.

Irú ojú ọjọ́ tí mo fẹ́ràn jùlọ ni wípé ojú ọjọ́ tó dára tó mọ́ tí kò ṣe ojú ọjọ́ tí ò dáa. Ìjọ́ tí mo máa fẹ́ lo sójà àbí ìjọ́ tí mo báa fẹ́ lọ jáde lọ sí school mi, gbogbo ibi tí mọ máa ń lọ, mọ màá n fẹ́ràn kí ojú ọjọ́ yẹn kó mọ́lẹ̀. Ó jẹ́ ǹkan tó máa ń jẹ́ ìdùnnú mi. Kò mọ́ lè jẹ́ pé, ǹkan tí ò ní jẹ́ ìdùnnú mi ni mò ń ṣe.

Bẹ́ẹ̀ni, mo máa ń ṣe yoga, èmi, ẹ̀gbọ́n mi, àbúrò mi àti àwọn tájọ́ wa, a máa ń ṣe yoga dáadáa. Ti bá ti fẹ́ ṣe yoga, mo máa lọ wọ aṣọ yoga mi. Aṣọ yoga mi ni aṣọ pink kan báyìí, aṣọ alawo pupa ti o máa ń jẹ́ kí ìdí ì mi kí ó yọ dáadáa. Mo máa ń ṣe yoga èmi àti àwọn ẹbí mi àti iyami náà.

Bẹ́ẹ̀ni ojú mi dára, ojú mi dára púpọ̀. Tí n bá fẹ́ rí nǹkan, ojú mi dára. Mi ò kí máa ń jẹ́ kí ǹkan kan ṣe ojú mi tí bá fẹ́ rí ǹkan. Àti wípé mo máa ń jẹ́ kí, mo máa ń, mo máa ń jẹ́ kí gbogbo ara mi kí ó dá dára dára. Mo máa ń mójú tó ara mi. Mi ò kí máa jẹ́ kí ǹkan kan ṣe ara mi.

Ìwà ìṣòwò mi ó ṣe dáadáa. Mo fẹ́ràn ìwà ìṣòwò mi. Ìwà ìṣòwò mi, mo máa ń, mo máa ń jẹ́ olóòótọ́ sí àwọn tí a bá ti ń ṣòwò. Mo máa ń fún wọn ní owó tó bá ti yẹ. Mo máa ń jẹ́ kí ǹkan tó bá yẹ, mo máa ń fún wọn. Mi ò kì í máa ń yàn wọ́n jẹ. Mo máa ń ṣe bí i ti ọmọ Ọlọ́run. Mi ò kí máa ń jẹ́ kí bíi ìwà, ìwà jàgídíjàgan kó bá mi nídi iṣẹ́ mi.

Àìgbà tó kẹ́yìn tí mo lọ síbi orin kò, kò tí pẹ́ púpọ̀ ná. Mo sì lọ síbi orin ní àná. Mo lọ kọ, mo lọ síbẹ̀, mo lọ gbọ́ orin tí àwọn kan ń kọ. Orúkọ ẹni tí ó kọ orin gan-an, òun jẹ́ ẹni tó gbajúmọ̀ jà ní ilẹ̀ àgbáyé. Ó níyẹn ibẹ̀ ni mo lọ láti lọ gbọ́ orin tí ó ń kọ.

Ọjọ́ Sunday ni mo fẹ́ràn jù nínú ọ̀sẹ̀ o. Ọjọ́ Sunday, ọjọ́ àìkú òun ni mo fẹ́ràn jù. Ìdí tí mo dẹ̀ fi fẹ́ràn ọjọ́ Sunday, ọjọ́ àìkú ni wípé a máa ń lọ sí ilé ìjọsìn, ṣọ́ọ̀ṣì láti lọ dúpẹ́ lọ́wọ́ Olúwa fún gbogbo ǹkan tí ó ń ṣe nínú ayé wa. Nítorí ẹ̀ ni mo ṣe dún, mo máa ń, mo fẹ́ràn ọjọ́ àìkú gidi gan.

Bẹ́ẹ̀ni, mo máa ń ṣe ìtọ́jú àwọn ọjà. Mo máa ń ṣe ìtọ́jú àwọn ọjà. Oni àwọn ọjà kan tó máa ń fún mi láti ibi ṣe pé ìtọ́jú wọn, mo máa ń ṣe ìtọ́jú wọn. Ó dẹ́ láwọn ọjà kan tí mummydi mí tí wọ́n ní ní ilé naa. Mo máa ń ṣe ìtọ́jú àwọn ọjà gidigidi gan. Mi ò ní jẹ́ kí ǹkan kan ṣe ọjà náà, mo máa ń jẹ́ kí ẹ̀ ń jẹ́ olùtọ́jú si ọjà.

Bẹ́ẹ̀ni, mo máa ń ṣe ìgbéjáde ní ibi iṣẹ́ mi. Ìgbéjáde tí mo máa ń ṣe máa ń jẹ́ nǹkan tí ó tóbi gan tí ẹni kan bá fẹ́ lọ, tó bá fẹ́ kúrò ní ibi iṣẹ́ àbí tan bá fẹ́ fi sí ipò mi, tó bá fẹ́ gbe lọ sí ibi ibo mi, ǹkan tí àwọn ènìyàn oyinbo máa ń pè ní location, tó bá fẹ́ gbe lọ sí location mi, a máa n ṣe ìgbéjáde fún ẹni náà.

Bí mo ṣe máa ń kojú àwọn ìsòrí, ó máa ń pọ̀ gidigan ni. Mo ṣe máa ń kojú wọn, mi ò kí ń má jẹ́ kí nǹkan kan ṣe wọ́n, mo máa ń ṣe bí nǹkan tó yẹ kí ń ṣe, bí mo máa ń ṣe, mi ò kí ń má wo ojú ro lè fà wọ́n síbẹ̀. Mo máa ń ṣe nǹkan tó da, nǹkan tí ó yẹ kí ń ṣe, òun ni mo máa ń ṣe. Mi ò kí ń má jẹ́ kí ìyà kí ó jẹ wọ́n.

Bẹ́ẹ̀ni, mo ti lọ sí Agọ̀, rí agọ tí mo lọ, agọ àwọn olódodo, àwọn tọ yẹ kí n máa lọ náà ni mo lọ. Inú mi de sì dùn sí agọ tí mo lọ. Aáyọ̀ mi dẹ́sì kún sí agọ tí mo lọ náà. Mo fẹ́ràn agọ tí mo lọ sí, ibi tí mo lọ, mo fẹ́ràn èyí gidi gan.

Ìgbà méjì ni mo máa ń fọ ẹnu mi ní ojojúmọ́. Bí bá ti fẹ́ fọ ẹnu mi, màá fọ ẹnu mi ní ojojúmọ́ lẹ́ẹ̀mejì, ní àárọ̀ àti ní ìrọ̀lẹ́ mo sì máa ń fọ ẹnu mi lójoojúmọ́. Èmi àti àwọn ilé ìdílé mi náà bá ṣe máa ń fọ eyín wa ni a máa fọ ní àárọ̀, a máa fọ ní alẹ́ pẹ̀lú toothbrush àti brush.

Bẹ́ẹ̀ni mo jẹ́ èeyàn tó máa ń jí ní kùtùkùtù òwúrọ̀. Mo jẹ́ ara àwọn èèyàn tó máa ń tètè jí nínú ilé wa. Mo máa ń tètè jí gidigidi gan. Mi ò kí má jẹ́ kí ǹkan kan kó máa dá mi lọ́wọ́ dúró. Mo máa ń tètè jí nínú ìdílé wa, awá lá máa ń tètè jí, èmi náà máa ń tètè jí ní inú ìdílé mi.

Àwọn ìdojúkọ tí mò ń rí ní ibi iṣẹ́ pọ̀ gan. Àwọn ìdojúkọ tí mò ń bá àwọn ìdojúkọ bíi ti pé kí n máa ṣe àwọn nkan kàn tó jẹ pẹ kó jẹ́ kí n máa rí ìdojúkọ ní ibi iṣẹ́ bíi pé kí n má lè ráyè ṣì jẹun dáadáa, kí mo láwọn ọ̀gá kan náà tí o jẹ pẹ wọn burú tí o jẹ pẹ wọn fẹ jẹ kí n máa ṣẹ̀ nkán tó yẹ kí n.

Rárá o, mi ò tíì dúró láyi lo ẹ̀rọ ayélujára fún ọjọ́ kan torí pé mo mọ̀ pé nǹkan tó yẹ kí n ṣe, ohun mi tí bá ti ṣe, mo máa lo, tí bá ti ló máa jẹ́ kí nǹkan tó yẹ kí n ṣe, mo máa rí i ṣe dáadáa. Bí mo ṣe máa ń lo, tí ó ẹ̀ mí ò ṣe lè ṣe aláyi máa lòó fún ọn ìkíni ní ọjọ́ kan.

Bẹ́ẹ̀ni mo máa ń pe àwọn oníbàárà tuntun, tí bá ti pé wọ́n, wọ́n máa ń jẹ́ ayọ̀ àti ìdunu fún wọn láti máa pe àwọn oníbàárà tuntun. Mi ò kí máa ń jẹ́ kí, mi ò kí máa ń jẹ́ kí ó je wipe bó tíya àwọn oníbàárà mi, mo máa ń pe wọ́n emi gan gan, mo máa ń fúnra mi pe àwọn oníbàárà tuntun wọ́n.

Áàwọn nǹkan tó máa ń mú mi rẹ́rìn-ín pọ̀, àwọn nǹkan tó máa ń mú mi rẹ́rìn-ín bí i comedy, bí i àwọn movie, àwọn fíìmù tó máa ń jẹ́ kí n rẹ́rìn-ín, àwọn, àwọn TikTok, Facebook àti YouTube ó láwọn. Ọ̀ràn fíìmù kan tó máa wà n be àti àwọn fídíò kan tó máa wà bẹ tó máa ń jẹ́ kí n rẹ́rìn-ín dáadáa.

Bẹ́ẹ̀ni, mo ti sì ná rí o. Ọjọ́ kan tí mò ń lọ sí ibì kan, tí o je pe wọn wá nípe, ibi báì báì ni kí n gba, ibi báì báì ni kí n lọ, mò ń lọ síbẹ̀ ṣùgbọ́n ìgbà tí mo dé bẹ́ẹ̀, ibẹ̀ kọ́ ni ibi tó yẹ kí n lọ, mo lọ gba ibò mi, èyí tó ri ẹ̀ mo ṣé wá ṣí ọ̀nà tó yẹ kí n lọ, ní ìsinmi wọ́n ti ni pé kí n wá lọ sí ibò mi, ibẹ̀ ni mo ti wá ń lọ nísìnsìnyí.

Bẹ́ẹ̀ni, mo máa ń wọ ohun ọ̀ṣọ́. Àwọn ohun ọ̀ṣọ́ tí mo máa ń wọ o pọ̀ dáadáa. Ohun ọ̀ṣọ́ bíi góòlù, siliva àti oríṣiríṣi ni mo máa ń wọ. Ti bá ti wọ̀ sọ́rùn, o máa ń jẹ́ ǹkan idunu àti ayọ̀ fún mi láti wọ̀. Èmi, ẹgbẹ́ àwọn ẹlẹgbẹ́ mi àburo mi ọ̀re mi la jò máa ń wọ ohun ọ̀ṣọ́ sára. Ó dẹ́ dùn láti wọ ohun ọ̀ṣọ́ sára náà.

Ìgbà tí, ìgbà tí mo lala burúkú kò tíì jiná náà ṣùgbọ́n mo mọ̀ pé àlá burúkú yẹn kò ní ṣe nítorí mo ti sọ gbàdúrà pé gbogbo àlá burúkú tí ó fẹ́ ṣe máyé mi kò ní ráyè láti ṣe. Mo láàlá kan tí kò da sí àwọn ìdílé mi ṣùgbọ́n mo mọ̀ pé tí ẹyan ba ti láàlá burúkú Ọlọ́run nìkan ló máa bá mi rí kúrò.

Nǹkan tó máa ń fún mi ní ìtara ní ibi iṣẹ́ òun ni wípé tí bá ti ṣiṣẹ́, tí àwọn ọ̀gá mi àti àwọn ẹlẹgbẹ́ mi tó bá fún mi ní nǹkan àbí tó bá ra nǹkan fún mi àbí tó bá ṣà mí àbí tó bá tún gbá nǹkan tó ń ṣe ó dáa dáradára, ko máa tẹ̀síwájú ni nǹkan tó ń ṣe. Ó máa jẹ́ kí n yára láti ṣe dùn, jẹ́ kí èmi dùn sí nǹkan tí mò ń ṣe.

Bẹ́ẹ̀ni mo máa ń bá ti ń ṣe ìrànwọ́ àkọ́kọ́, mo máa ń jẹ́ kí ìrànwọ́ kí, mo máa ń bá ti ń ṣe ìrànwọ́ àkọ́kọ́, mo máa ń jẹ́ kí ìrànwọ́ àkọ́kọ́ mi kó ní ìrànwọ́ dáadáa, kó ràn mí lówó ní àkókò ohun gbogbo tí mo bá fẹ́ ṣe nǹkan, mo de máa sọ fún Ọlọ́run kí Ọlọ́run ko gbàdúrà mi kó ṣàánú fún ayé mi àti pẹ̀lú ìdálẹ̀ mi pẹ̀lú ìdílé mi náà.

Bẹ́ẹ̀ni, n ó rọrùn fún mi láti dári ìjì àwọn ènìyàn. Tí àwọn ènìyàn bá ti ṣẹ̀ mí, tí wọ́n bá ti sọ pé "àìnkọ̀ báì báì ló ṣe", mo dẹ̀ máa sọ fún wọn tí ń ò bá fẹ́ dáriji wọ́n. Ṣùgbọ́n èmi nípa tèmi, ó rọrùn fún mi láti dári ìjì àwọn ènìyàn. Tó bá ṣẹ̀ mí, awọn nkan tó dẹ̀ dáa láti ṣe kí èèyàn mọ dáriji àwọn ènìyàn tó bá ti ṣẹ̀ wọ́n, nǹkan tó dáa láti ṣe nìyàn.

Bí mo ṣe máa ń pàrọ̀ ọkàn mi tí n bá ti ri pé boya ẹ̀níkan ń ṣẹ́ mi àbí ǹkan kan ṣẹlẹ̀, mo máa rí pé a wù mí mọ̀ pé mo nílò láti ṣe àtúnṣe ara mi. Tori be mó ṣe máa jóko, mo máa pàrọ̀ ọkàn, mo máa ṣe ǹkan tó yẹ kí n ṣe, mo máa ṣe ǹkan tí ó yẹ kí n ṣe, máa jóko láti ṣe ǹkan tó yẹ kí n ṣe. Torí be mó ṣe máa n pàrọ̀ ọkàn mi.

Bẹ́ẹ̀ni, mo máa ń nu ara mi. Bí mo dè ṣe máa ń nu ara mi, mo máa ń kó sí oríṣiríṣi. Bí o bá jẹ́ pé mo lọ sí ibi iṣẹ́, jẹ́ pé ibi tí mo ń ṣẹ́ tí mo bá ṣe owó rẹ ra gan, mo máa ń nu ara mi. Nkan tí mó máan ṣe tó bá ti níra gan, mo máa ń nu ara mi. Mo ti mọ̀ pé nínú ara yẹn, ó máa jẹ́ kí ń ṣe oríṣiríṣi ǹkan tí ó yẹ kí ń ṣe.

Bí mo ṣe máa ń bá àwọn oníbàárà mi sọ̀rọ̀ pé sí ọ̀nà oríṣìíríṣìí, mo lè bá àwọn oníbàárà mi sọ̀rọ̀ nípa, ehn, mo lè bá àwọn oníbàárà mi sọ̀rọ̀ nípa boyá láti orí fóònù, láti orí Íńtánẹ́ẹ̀tì, láti orí wásaàpù, fesibúùkù, oríṣi, láti oríṣìíríṣìí mo le ṣe bá àwọn oníbàárà mi sọ̀rọ̀ lórí Íńtánẹ́ẹ̀tì na.

Àwọn ohun mímu tí mo fẹ́ràn jùlọ ni yoghurt àti milk. Mo fẹ́ràn yoghurt àti milk tó jẹ́ ohun mímu nítorí pé àwọn ohun mímu tó máa jẹ́ kí ń máa mu, àwọn ohun tí ó jẹ́ kó máa fún mi ní agbára tó máa fún mi ní okun, àwọn èyí náà ni mo fẹ́ torí mi ò lè mú, mi ò lè fẹ àwọn nǹkan tí ò lè fún mi agbára àti àwọn nǹkan tí ò lè fún mi ní okun.

Bẹ́ẹ̀ni, mo ní àgbàla ojó torí mo mọ̀ pé tí mò bá ní àgbàla ò ljó kò ní da fún mi láti má ní àgbàláwò jó. Mo ní àgbàlá ojó kan tí mo fi sí apákan tí wọ́n fi sí inú àgbàlá ojó ṣọ́, èèyàn sì ní àgbàlá ojó sí ibì kan láti máa ṣe.

Aah! Mo máa ń mu omi púpọ̀ gan-an nítorí mo mọ̀ pé tí èèyàn bá mu omi púpọ̀ kò ní dáa fún ara. Tí èèyàn bá mu, wọ́n ti sọ fún èèyàn pé tí èèyàn bá máa mu omi púpọ̀ ṣe ara òun ló dáa jù fún èèyàn láti máa ṣe. Tí èèyàn bá mu omi púpọ̀, ó máa ń jẹ́ kí inú èèyàn ó dáa, ó máa ń jẹ́ kí nnkan tí èèyàn bá ń jẹ kó ní ìtumọ̀ nínú èèyàn.

Aago tí mo máa ń lo sun aago mẹ́wàá alẹ́ ni mo máa ń sun torí mo mọ̀ pé tí bá ti lọ síbi iṣẹ́ tí mo ti wa mọ́tò tí mo ti ṣiṣẹ́ tí mo ti jẹun tí mo ti lọ mo ti oúnjẹ tí mo ti ṣí gbogbo tí ó yẹ kí n ṣe, màá wa lọ sí orí, màá ma gbàdúrà, màá máa ṣẹ̀wọ̀, Íńtánẹ́ẹ̀tì díẹ̀, màá dẹ̀ lọ sun. Aago mẹ́wàá ni mo máa ń sun.

Ìgbà tí màá ń fọ ọkọ̀ rẹ ni ìgbà tí ọkọ̀ mi ni ì, ìgbà tojepe boya tó bá ti dọ̀tí àbí tó bá jẹ pé mo rí awọn tó fe bami fò láwọn ẹ̀gbọ́n mi tabi àwọn àbúrò mi lábí tó bá dọ̀tí lọ fọ ọkọ̀ àwọn màá fọ temi náà tí bá ti rí pé ó nílò fífọ̀ àbí tó bá ti jáde lọ sí ibi kan tó ní dọ̀tí, mo máa fọ tí bá ti dé.

Ìbọ̀sẹ̀ tí mo fẹ́ràn láti máa wọ pé oríṣiríṣi ìbọ̀sẹ̀ tí mo fẹ́ràn láti máa wọ ó pé oríṣiríṣi. Mo lè wọ ó ti ní inú ilé, mo lè wọ níta, mo lè wọ loode, mo lè jáde láti wọ, mo lè ṣe oríṣiríṣi nǹkan ni mo lè ṣe ní wíwọ ìbọ̀sẹ̀. Mo dẹ̀ mọ̀ pé kò dẹ́ sí nǹkan tí o maa di mi lọ́wọ́ láti máa wọ̀

Bi mo ṣe máa ń bọwọ́ àwọn èeyàn, ó pin soríṣìíríṣìí. Mo máa ń bọwọ́ àwọn èeyàn gidgidi gán tan bá ti kí mi, mo máa bọ̀wọ̀ lọ́wọ́ mọ́, sọ pé "Ẹ káalé, ẹkásan," ọ̀gá mi àbí ọmọ mi tó bá ti or any, àwọn oríṣìíríṣìí èeyàn náà ni mo máa ń bọ̀ lọ́wọ́ tí mo lè ní wí Ẹkásan, Ẹkaálé o, Ẹkú ijọ metá o." Oríṣìíríṣìí máa ń.

Bẹ́ẹ̀ni, mo máa bínú tí bá ti máa ń wa ọkọ̀, ó jẹ́ pé nǹkan tó dè máa ń fa ìbínú ni wípé tí ènìyàn bá, ǹkan tó máa ń fa ìbínú ni wípé tí ènìyàn bá, ǹkan tó máa ń fa ìbínú ni wípé tí ènìyàn bá wa mọ́tò tí ó wá jẹ́ wípé mọ́tò tó bá wá, wá n dí tèmi lọ́wọ́, mo máa bínú.

Bẹ́ẹ̀ni mò máa ń gbé àpò ẹ̀yìn. Tí mo bá ti gbé àpò ẹ̀yìn, mò ń máa ń dín ǹkan tẹ́lẹ̀ bí mò ń máa ṣe dáadáa. Àwọn tí mo bá ti délé, tí mo bá ti lọ sí ibi tó yẹ kí n lọ, tí mo bá ti ṣe nǹkan tó yẹ kí n ṣe, màá wò, màá wo nǹkan tó yẹ kí n ṣe, màá gbé, màá mòlè, màá gbé náà bó ti wọ́n mò le gbé náà. Oríṣiríṣi nǹkan tí mò le ṣe.

Oṣù tí mo fẹ́ràn jù ní ọdún yìí ni oṣù Ọ̀pẹ. Nkan tán tí àwọn èdè Gẹ̀ẹ́sì máa ń pè ní December. Oṣù Ọ̀pẹ ni oṣù tí a bí mi. Mo lè mọ̀ pé oṣù Ọ̀pẹ ni. Mo fẹ́ràn oṣù Ọ̀pẹ gan-an. Mo fẹ́ràn December gan. Oṣù Ọ̀pẹ, òun ni mo fẹ́ràn jù nínú oṣù ọdún yìí àti gbogbo ọdún náà. Mo lè máa fẹ́ràn oṣù December.

Ẹ̀ṣọ́ tí mo fẹ́ràn jù lọ ni yẹ́rìì òǹgèṣà. Tí mo le yi dí tí mo lè ṣe fẹ́ràn yẹ́rìì òǹgèṣà ni wípé yẹ́rìì igi ẹ̀wọ̀n fún mi ni ẹni kan ló fún mi ní yẹ́rìì yẹn ni Ẹdẹ ni ìyá ìyá mi ni. Yẹ́rìì igi Ẹdẹ jẹ́ nǹkan pàtàkì sí mi. Nítòrí e mo ti fẹ́ràn earring yen oun ẹ̀ṣọ́ yẹn ju gbogbo ẹ̀ṣọ́ tí mo mo nílò.

Bẹ́ẹ̀ni mo ti gun alùpùpù rí. Ìgbà tí mo lọ sí àdúgbó mi ní ìlú, wọ́n ní o yà ó, ìbọn bá ẹ bá ẹ ni kí a ṣe o. Mo dẹ̀ tẹ̀lé, ǹ kan ti wọn ní ka ṣe, mo dẹ̀ gun alùpùpù ni. Ní ìgbà yẹn, mo gun, mo ti gun orí dáadáa, èmi àti àwọn ẹ̀gbọ́n mi. Àburo mi, gbọ́gbo wa la jọ gun.

Bẹ́ẹ̀ni, mo máa jẹun nínú ọkọ̀ mi, tí bá ti ri pé à ebí tí ń pa mí inú ka. Mi, mo máa jẹun, mo máa wá gbogbo ọ̀nà láti jẹun, láti ṣe gbogbo nkan ti wọ́n nílò láti ṣe, mo máa jẹun, mo máa mumi. Bí bá ti ri pé ebí ti ń pa mí, máa lọ ra oúnjẹ nìta. Máa sílọ ṣe nǹkan tó yẹ kí n ṣe, kí n wo nǹkan tó bá rí bí ẹ́ kí n.

Bẹ́ẹ̀ni, mo máa ń kọ̀wé pẹ̀lú ọwọ́, tí bá ti kọ̀wé, tí bá ti kọ̀wé pẹ̀lú ọwọ́, mo máa ń jẹ́ kí, wọ́n máa ń jẹ́ kí ń kọ̀wé dáadáa, wọ́n máa ń jẹ́ kí ń kọ̀wé kíákíá. Tí bá ti kọ̀wé pẹ̀lú ọwọ́, wọ́n máa ń jẹ́ kí inú mi dùn, àyò mi máa ń kún, mo máa ń kọ̀wé pẹ̀lú ọwọ́, ó sì máa ń jẹ́ ohun tó máa ń jẹ́ ìdùnnú fún mi, àti ẹbí mi máa ń kọ̀wé pẹ̀lú ọwọ́

Ìgbà ọjọ́, ẹh, àbámẹ́ta, ijọ́ tí wọ́n máa ń pè ní Saturday ní èdè òyìnbó. Ìjọ́ náà ni mo máa ń ṣe ìmọ́tótó ilé mi. Máa gbálẹ̀, máa fabọ́, máa ṣe extra iṣẹ́, extra ǹkan tó yẹ kí n ṣe, màá ṣe láti jẹ́ kí ilé mi kí ó mọ tonítoní. Kó má sí ìdọ́tì níbẹ̀. Ó lè jẹ́ pé ǹkan tí mo fẹ́ ṣe màá ṣe.

Bẹ́ẹ̀ni mo máa ń mú àwọn ohun mímu protein. Ìdí tí mo dé ti máa ń mu àwọn ohun mímu protein ní wipé tí bá ti mu wọ́n, ó máa ń jẹ́ kí ara mi ko yágágá kinu mi dùn. Mi ò ni jẹ́ki wipé ara mi á wá ṣe dọyọ̀ dọ tí bá ti ń ṣ'iṣẹ́ àbí tí bá ti ń lọ sí ibiṣẹ́ àbí tí bá ti ń ṣe nǹkan tó yẹ́ kí n ṣe, ara mi á yágágágá, mi ò ní máa dọyọ̀.

Bẹ́ẹ̀ni mo ti bère ìrànlọ́wọ́ láti ọ̀dọ̀ olúṣètò ẹrọ rí, nítorí pé ìgbà yẹn ni ǹkan fẹ́ ṣẹlẹ̀ tí mo wá pọ̀ mọ́. Nǹkan báì báì fẹ́ ṣẹlẹ̀, ẹ máa bọ̀ ó, ẹ máa bọ̀ ó, ẹ máa bọ̀ ó. Wọ́n dẹ̀ tètè dé, wọ́n wá tètè dá mi lóhùn, torí wọ́n mọ̀ pé nǹkan báì báì ló ṣẹlẹ̀. Wọ́n sáré dé, wọ́n ti wá bá mi, láti wá bá mi.

Ẹbun tí mo fẹ́ràn láti máa fún àwọn ènìyàn ni, ẹbun bóyá tó bá jẹ́ mọ́ kini, bíi ẹbun mọ́tò tàbí nǹkan tó bá ṣà ti dun. To bá dè jẹ́ pé àgbàlagbà ni, mo máa fún wọn láṣọ, owó tàbí nǹkan tó máa jẹ́ kí inú wọn dún káyò wọn kun. Tó bá jẹ́ jẹ́ pé nǹkan tó mọ̀ pé wọ́n béèrè wọ́n nílo láti bèrè, mo máa fún wọn kí inú wọn ki ó dùn.

Mo máa ń pa owó pamọ́ dáadáa torí mo mọ̀ pé t’èèyàn bá pa owó pamọ́, ó máa ń jẹ́ kí ènìyàn kí ó ní ohun tó máa gbójú lé. Tí a bá pa owó pamọ́, tó bá ti nílò owó náà, ó máa jẹ́ kí ènìyàn ní ohun tó lè gbójú lé. Ko máa lo je wípé ìgbà tí a bá nílò owó náà, kò wà ní rí owó yẹn lò, kò wà ní dá kí eeyan ma lo ti eeyan bá ti rí, eeyan máa fi owó pamọ́.

Ìgbádùn mi ni wípé, ìgbádùn mi ni wípé tí bá ti jáde ti bá fe lóran kan jẹ, mo máa jẹ́ kí jẹ ìgbádùn láti jẹ. Tí bá ti fẹ́ jẹ ìgbádùn, mo máa lọ ipò fúnra mi, mo máa tọ́jú, mo máa tẹ fóònù, mo máa lọ sórí íńtánẹ́ẹ̀tì láti wo àwọn nkan to ye kinwo, láti lọ ṣe àwọn nkan to ye.

Bẹ́ẹ̀ni, mo máa ń lo ẹ̀rọ ìdákẹ́jẹ́jẹ́. Ìdí tí mo lè máa fi lo ẹ̀rọ ìdákẹ́jẹ́jẹ́ ni pé tí bá ti lò ó máa ń jẹ́ kí àwọn ohun kan tó wà láàrín roundè mi kó dákẹ́ jẹ́jẹ́. Mo lè máa fẹ́ ṣe ohun tó fẹ́ kí n ṣe, àwọn nǹkan ohun tó nílò tí mo nílò àti àwọn ọ̀yẹ̀yì, àwọn ohun kan tó wúlò sí mi náà mo máa ń ṣe kí ẹgbẹ́ gbogbo ẹ bá lè tẹ̀lé.